Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? A, mo máa ń gbà láti ọrí transfer, mo máa ń lo transfer, mo dẹ̀ máa ń lo cash ná.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, ìpèsè àwọn ohun èlò? Mo maa n ba awon eeyan soro, awon tan ni tan de le yami, mo maa n, mo maa n ba won soro.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń, ó máa ń, ó máa ń pẹ́ kótó kù. Nítorí bátìrì tó, tó, tó da. Mo ní bátìrì fóònù mi, mo, ó jẹ́ six thousand mAh, ó máa ń lo ọjọ́ kan, gbà mí ọjọ́ méjì. Ìyẹn tí ń bá tẹ́ ju, ó máa ń lo ọjọ́ méjì. Fóònù bátìrì mi sì dára púpọ̀

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Ti mo bá ń dúró dè nǹkan, kí ni mo máa ń ṣe? Mo máa ń tẹ fóònù mi tí mo bá ń dúró dè nǹkan, tàbí kí ń máa kọrin. Ti ì bá tẹ̀ kọrin, mo lè máa ronú, máa kan ma ronú títí di ìgbà tí nǹkan tí mò ń dúró dè, títí di ìgbà tó máa dé bá mi. Tí mo bá tẹ fóònù mi, màá máa kọrin tàbí kí n kọ-- máa ronú àwọn nǹkan tó ń kọ-- tàbí kí ń máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìmélì rẹ? Báwo ni mo ṣe máa ń ṣe ètò àwọn ìmélì mi? Ètò àwọn ìmélì mi, ìbéèrè yi o fi bẹ́ẹ̀ yẹ mi kò yẹ mi gan.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Èmi máa ń jẹ ẹran. Rárá o, èmi máa ń jẹ ẹran dáadáa. Mo dẹ̀ fẹ́ran ẹran gidi gan. Mo máa ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran dáadáa. Ẹju, ẹran ewúrẹ́, ẹran àgbò, ẹran màálù. Mo máa ń jẹ ẹran dáadáa torí ẹran dà fún ara, ó dà fún ara dáadáa.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Táwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè ní kádígáànì, cardigan. Mo máa ń wọ aṣọ òtútù nígbà tí òtútù bá wà, tójò bá rọ̀, tàbí tí afẹ́fẹ́ bá ń fẹ́. Mo máa ń lo aṣọ òtútù yìí nítorí téèyàn ò bá lo aṣọ òtútù nígbà tó yẹ kó lòó, ó léwu fẹ́ni náà, ó lè fa ìjàbá fún irú ẹni ìyẹn. Àmọ́ mo ní aṣọ òtútù, kìí tiẹ̀ ń ṣe ẹyọkan, mo ní òun púpọ̀ báyẹn.

Ṣé o máa ń ra nǹkan lórí. Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ó láwọn ṣọ́ọ̀bù àwọn ilé ìrajà tí àwọn kan ti gbé sórí íńtánẹ́ẹ̀tì bíi Jumia, bíi Konga, bíi, bíi, bíi AliExpress tí ènìyàn le ra nǹkan látọ̀dọ̀ wọn. Èmi máa ń ra nǹkan lọ́dọ̀ wọn dáadáa. Mo ti ra shoe rí lọ́wọ́ wọn, mo dẹ̀ ti ra, mo ti ra bàtà rí, mo ti ra báágì, àpò, mo ti ra àpò tó máa ń fi ìwé sí náà. Ẹ̀yin, orí íńtánẹ́ẹ̀tì ó dẹ̀ da, ó dára púpọ̀

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Agogo ìjì mi, ìyẹn tí àwọn oní English máa ń pè ní alarm. Mo máa ń ṣètò ẹ̀ fún ìṣẹ́jú bí márùn-ún. Tí bá ti n máa ń set ẹ̀, ìṣẹ́jú bí ìṣẹ́jú márùn-ún, kó máa jù yẹn lọ, ẹ̀ méjì sẹ́ẹ̀mẹ́ta.

Ṣé o fẹ́ràn kó jó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ẹ̀ jẹ́ kí n tun ka, torí kò fi bẹ́ẹ̀ ye mi. Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú?

Ṣi ile isembaye so o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Rárá Krìstẹ́nì ni mí, mi ò fẹ́ràn ká ti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé nitorí tí ẹ̀yan bá ti gba Krístì loluwa. Lolúwa àti olúgbálá rẹ̀ kò yẹ kó tún máa ṣẹ̀wọ̀n kan báyìí.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Tó bá yé mi dáadáa, gọ́ọ̀mù bí ti báwo, ẹ jẹ́ kí n tún nǹka. Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Rárá o gọ́ọ̀mù o ń ṣe nkan tó yẹ kí èyàn máa jẹ a fi ń lẹ nkan ni a fi ń lẹ bàtà a fi ń lẹ àwọn nkan. Kì í ṣe nǹkan tó yẹ kí, kí èèyàn máa jẹ.

Báwo ni o ṣe máa ń ya àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Báwo ni o ṣe máa ń yan àwọn alábáàṣiṣẹ́ pọ̀? Mi ò ń ṣe olùdásílẹ̀, ẹ́, ibi iṣẹ́ mi. Àwọn lọ́mọ bó ṣe máa ń yan àwọn òṣìṣẹ́, ìyẹn tó jẹ́ àwọn alábáàṣiṣẹ́ tèmi. Àmọ́ wọ́n máa ń ṣe nǹkan tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní interview tó máa fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wo láti lè mọ irú èèyàn tó ń jẹ́, nǹkan tón lè ṣe, ẹ́, ilé ìwé tó ń lọ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Irú fóònù alágbékà wó ni mò ń lò, fóònù, fóònù, ẹ́ kí ni won máa ń pè kíni yii gan? Fóònù Android ni mò ń lò, àwọn fóònù oní, àwọn fóònù tó máa ń pẹlẹbẹ yẹn, oun ni mò ń lò, tó ní àwòrán tó, ohun àwòrán tó pẹlẹbẹ, tó dẹ̀ fẹ̀ gan, ìyẹn screen oju fóònù mi, Android ni mò ń lò.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù, oṣù September nítorí oṣù September jẹ́ oṣù tán bí mi. Mo fẹ́ràn oṣù September. Mo dẹ̀ tún fẹ́ràn oṣù December nítorí ìgbà yẹn la máa ń ṣe ọjọ́ Kérésìmesì yẹn, Christmas. Ìgbà tán bí Jésù olúwa wa, ta máa fi ń ṣàjọyọ̀. Òun ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń, o mọ bí a ti ń fọn? Ṣé o mọ bí a ti ń fọn? Ìbéèrè yí ò fi bẹ́ẹ̀ yé mi but, ẹ jẹ́ kí n tú n kà náà. Ǹkan tí ò bá yé èyàn, èyàn máa tun kà ni, èyàn máa tun gbe yẹ̀ wò. Ṣé o mọ bí a ti ń fọn? Rárá o, mi ò mọ ba ṣe ń, bí a ti ń fọn.

Ṣé o ní ẹ̀tọ́ láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo lẹ́tọ̀ láti fi iṣẹ́ mi sílẹ̀ lọ sí ìlú mìíràn. Iyecn ti ń bá gba nǹkan tó ń pè ní transfer, mo lè fi lẹ̀

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mi ò fi bẹ́ẹ̀ gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Àmọ́ mo mọ̀ pé ó wà. Mi ò kàn gbàgbọ́ nínú ẹ̀. Èmi, mi ò kan, mi ò gbàgbé, mi ò gbàgbọ́ nínú àwọn ga-- nínú ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun? Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun? Nígbà wo ni o máa ń ra ayára bí àsá tuntun? Ìbẹ̀rẹ̀ ọdún oun ni mo máa ń ra àwọn ẹ̀rọ ayára bí àsá. Ìgbà ká tó bẹ̀rẹ̀ ọdún oun ni mo máa ń sábà ra àwọn kíní ìbà. Ìgbà yẹn mo máa ń like láti ra nígbà yẹn torí lẹ́yìn ìgbà yẹn owó lè sá fèrè lọ́wọ́ àwọn èèyàn. So, ẹ́ ìbẹ̀rẹ̀ ọdún ni mo máa rà.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò mọ̀ rárá. Mi ò mọ̀ rárá. Àwọ̀ ìràwọ̀ mi, mi ò mọ̀. Ko ṣe nǹkan tí mo mọ̀

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo máa fẹ́ràn láti kọ́ ìmọ̀ bón ṣe ń ṣe okoòwò dáadáa, kó gbòòrò, kí eeyan dẹ́ máa rí èrè gidi nínú okoòwò yẹn. Ìyẹn business tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní business. Mo máa fẹ́ kọ́ bàwọn tón ti lọ níwájú, táwọn tón ti tayọ ninu, okoòwò yìí bón ti, bón ṣe ṣe, ǹkan tán tí wọ́n ṣe, bón sè ṣe tó fi jẹ́ kí okoòwò wọ́n tóbi, kó gbòòrò, kó dé ṣe dáadáa, kó tayọ. Ohun mo fẹ́e kọ́ bá.

Ṣé etí rẹ dára? Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí lóòrèkóòrè mo má, mo máa ń nùú, mi ò kì í fi àwọn nǹkan tó lè fa ìjàmbá, àwọn nǹkan tí ò da mi ò kì í fi ṣẹi etí. Ìdí léyìí tí etí mi fi dára.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, àwọn ètò tẹlifísàn, mo máa ń wo wọn lóòrèkóòrè. Ó láwọn ètò kan tó máa ń ṣe lójoojúmọ́ tí mo máa ń wo, mo máa ń wo.

Ṣé o máa ń ná ara rẹ? Ṣé o máa ń ná ara rẹ rara o? Mi ò kí ń máa náa ara mi o. Àwọn tí wọ́n ti torí wọ́n ò pé, àwọn lọ́ máa ná ara wọn. Mi ò kí ń ná ara mi kódà, kí eeyan máa ná rẹ. Àwọn tí orí wọn ò fi bẹ́ẹ̀ pé dáadáa, àwọn lọ́ máa ná ara wọn.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Tí m bá ti fẹ́ jáde, bí mo ti, tí m bá ti ń jáde, tí m bá dẹ̀ tú nótìsì pé epo inú táǹkì ti fẹ́ tán, mo máa ra epo tó máa gbé mi lọ síbi tí mò ń lọ, tó dẹ̀ máa tó láti gbé mi padà wá. Ìgbà náà ni mo, mo máa ń ra epo. Mi ò kọ́ kí ń ra epo anyhow. Mo máa ń ra epo tí mo bá ní lo è kí ń tó jáde, tàbí tí m bá ti ń jáde. Tí m bá rí ibi to ti ń ta epo, mo máa yà. Mo dẹ̀ máa ra epo sínú ọkọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Iyẹn iṣẹ́ mi àti ìgbésí ayé. Òún tí àwọn elédè geesí máa ń pè é ní work and life, balancing work and life. Ah, mo, mi ò kí ń jẹ́ kí nǹkan kó afẹ́ ti ìkejì. Mo máa ń try láti make sure pé mo fi balance sí iṣẹ́ àti ìgbésí ayé torí ìgbésí ayé ṣe pàtàkì gan, iṣẹ́ náà dẹ̀ ṣe pàtàkì. Kò yẹ kí nǹkan máa dínkan lọ́wọ́, kò yẹ kí nǹkan máa afẹ́ ti.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ṣé o máa ń tan ìkíni, ìkíni lórí fóònù rẹ? Rárá o, mi ò ń tan ìkíni lórí fóònù mi, mi ò kín tan.

Ṣé o ní aṣọ wíwé? Aṣọ wíwé, mi ò ní aṣọ wíwé o. Mo léro pé àwọn obìnrin ni wọ́n máa ń lo aṣọ, awọ́n lo máa ń wé aṣọ. Àwọn obìnrin, nítorí ibi tí mo ti wá, ibi tí mo, tí mo wà, tí mo dẹ̀ tí wá, o da pé àwọn obìnrin ló máa ń wé aṣọ, ọkùnrin ò kí ń wé aṣọ.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Éhén, fèrèsé ọkọ̀ da gán torí t'àwọn èèyàn bá wà níwájú ọkọ̀ náà tí kò bá sí fèrèsé ọkọ̀, ìyẹn horn, táwọn eléèdè gẹ̀ẹ́sì máa ń pè ní horn, ọkọ̀ yẹn le gbà wọ́n. Àmọ́ tọ́n bá ti tẹ fèrèsé ọkọ̀ yẹn, ó máa mú wọ́n mọ̀ pé ọkọ̀ ń bọ̀. Wọn á dé yàgọ́ lọ́nà fún ọkọ̀ láti kọjá. Ooo, mo, mo, mo fẹ́ràn ẹ̀ gan. Mo fẹ́ràn ẹ, ó dáa gidi gan.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? Ǹkan bí ọwọ́, ẹ̀, ǹkan bí ọwọ́ 7:30 alẹ́ wọ 8 o'clock. Nítorí kò da kí eyan ma jẹ oúnjẹ alẹ́, ẹm, late. Kò da. Nítorí o da kí eyan, tí ẹyan bá ti jẹun tán, ó yẹ kí oúnjẹ yẹn digest kó lọ síbi tó yẹ kó lọ, kí ènìyàn relax kó tún ún lọ sí, ẹ, orí ìbùsùn lọ́ṣù. Kò da kí eyan ko jẹun kó lọ́ṣun. So tí ẹ bá máa jẹun kó tètè jẹun so that oúnjẹ yẹn a lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Dáadáa. Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa nítorí àdéhùn jẹ́ nǹkan tó yẹ pé tí eeyan bá ṣàdéhùn ó yẹ kí irú ẹniyen náà mú kó mú ṣẹ. Àdéhùn ose nńkan tó kàn fi ń ṣeré. Tẹ bá ṣàdéhùn, ẹ make sure n pé ẹ mú ṣẹ. So mo máa ń ka dáadáa mo dẹ̀ máa ń tẹ, mo take e serious.

Ṣé o ní ètò àbò kọ́ń kọ̀m̀pútà? Ṣé o ní ètò àbò kọ̀m̀pútà? Mi ò ní o. Mi ò ní, mi ò ní ètò àbọ̀ kọ̀m̀pútà rárá. Mi ò ní. Àmọ́, ó máa dà tí èèyàn bá ní irú ẹ, but mi ò ní báyìí.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo maá kọ lẹ́tà fún àwọn ènìyàn torí lẹ́tà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ná.

Nígbà wo ni o máa ń fa? Nígbà wo ni o máa ń fa? Ìgbà tí mo máa ń fa, ibẹ́ẹ̀re, yii o yemi. Boya mo máa tún kà. Nígbà wo ni o máa ń fa? Fa bíi ti bá wo, mi ò o yé mi o. Kò yé mi rárá.

Àkókò wo ni o fi ṣí eré sí? Àkókò wo ni o fi ṣí eré sí? Àkókò wo ni o fi ṣí eré sí? Tí mo fi ṣí eré sí. Àkókò tí mo fi iṣẹ́ rẹ́ sí, tí ń bá ti dé láti ibi iṣẹ́ tí mi ò bá ní ǹkan tí mo máa ṣe, ọ̀ún ni mo fi ti eré.